Dípa, dípa àwọn ohun èlò, ohun èlò mìíràn tí mo mọ̀ lọ, ohun èlò oríṣiríṣi tí mo mọ̀ lọ ní láti fi ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ wa tí ó sì jẹ́ pé nígbà mìíràn ní, àwọn ohun èlò tá a máa ń lò, a máa ń rà wọ́n ní ọjà. Ìmíràn sì ni a máa ń ri wọ́n ní, ní agbègbè wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. A máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èròjà tí a ń lò, a máa ń rà wọ́n ní.

A máa ń gba kọ́ àwọn àgbà ní ọ̀nà tí wọ́n máa ń gba lo fóònù o pe oríṣiríṣi. Ọ̀nà àkọ́kọ́, o ní kí a fihàn wọn bí wọ́n ṣe ń lo fóònù, tó sì jẹ́ pé eléèyí yìí yóò jẹ́ kí ǹkan rọrùn fún wọn. Nígbà yẹn èèyàn sì gbudọ se pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn báa fẹ́ kọ́ àwọn àgbàlagbà. Èèyàn gbudọ léṣe lójú wọn, èèyàn sì gbudọ ní kí àwọn náà kí wọ́n ṣe owó kí èèyàn rí, kí èèyàn wo boyà wọn ṣe dáadáa àbí wọ́n ṣe dáadáa.

Olúkọ́ jẹ́ ibìkan tí ènìyàn tí máa ń wọ ọkọ̀ nígbà tí èya bá ń lọ sí ìrìnàjò, ó jẹ́ ibìkan, ó sì jẹ́ ibìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ń kó ọkọ̀ sí tí àwọn awakọ̀ náà sì wà níbẹ̀ báńbań, tí àwọn ẹni kankan sì wà tó máa ń pèrò sí ọkọ̀, ibẹ̀ sì ni àwọn ẹni tí ó fẹ́ lọ tán àwọn arìnrìn àjò náà tí lọ máa wọ ọkọ̀, tó sì jẹ́ pé àwọn olùtajà náà tí wọ́n mọ̀ tàjà fún àwọn ẹni tí ń lọ ìrìnàjò náà wà níbẹ̀ tó ń mọ̀ tàjà.

Ọ̀nà ṣe é jẹ́ kẹ́wàá tí a máa ń fi ń lé ọmọ lọ́wọ́ nínú ìdílé mi, a ń pè é ní ẹ̀fọ́ súnsun. Ẹ̀fọ́ súnsun jẹ́ oúnjẹ kan tí a má ń sè nílé wa, tó sì gbajúmọ̀ gidi gan, nítorí pé a má ń sun ẹ̀fọ́ ni a kì í se ẹ̀fọ́. Ọ̀nà yìí sì ni ó jẹ́ ọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyàn mọ̀ pẹ̀lú ìdílé mi, tó sì jẹ́ pé a má ń kó àwọn, a má ń fi lé àwọn ọmọlé wa lọ́wọ́ láti ìgbà tí wọ́n ṣe ń sun ẹ̀fọ́.

Ìbáṣepọ̀ láàsìsẹ́po o gbudọ jẹ́ ìbáṣepọ̀ kan tó ní tó dómọrán tó sì gbudo jẹ́ ìbáṣepọ̀ kan tí ó jẹ́ ìbáṣepọ̀ tó ní tí ó jẹ́ ìbáṣepọ̀ tó ní tẹríba àti àpọ́nlé ní ọ̀nà méjèèjì nínú, nítorí pé eléyìí yóò fa ìfẹ́ nkan àti ohun mèremère tó dára sí àárín àwọn alábáṣepọ̀ yẹn.

Bẹ́ẹ̀ni mo máa n ṣe ìmúdójúìwọ̀n software mi nítorí pé ìmúdójúìwọ̀n software ni ò fàá tí óò ní jẹ́ kí ẹ̀rọ ayarabiaṣa yan ki o mọ tó kó má se slow ó sì fàá tí yóò sì dènà àwọn ohun tí ó dá sí olè àbí ọ̀nà tí àwọn oníjàmbá tàbí jìnjàmbá fẹ́ràn ẹ̀rọ ayárabiaṣa yan.

Bọ́ọ̀lù jẹ́ nǹkan tí, bákan jẹ́ nǹkan tí ó dára, nítorí ìdí dáwọ́ bọ́ọ̀lù wò ó jẹ́ nǹkan tí kò dára rárá, nítorí pé yó ò ní, orí ìdárayá bọ́ọ̀lù yìí kò ní dùn lójú yẹn ìgbà tí ẹ́ bá ń wò láì rẹ́ni bá sọ̀rọ̀. Àmọ́ wíwà láàárín àwọn èèyàn, wíwà láàárín ọ̀pọ̀ èèyàn láti mọ̀ wò yóò jẹ́ kí iré wò ó dùn láti wò torí pé irú èèyàn bá sọ̀rọ̀ àti láti bá jiyàn.

Èmi ò kin bínú nígbà tí mo bá wà nínú ọkàn nítorí bí bínú nigbá tí eyan bá wà nínú ọkọ̀, ó jẹ́ ǹkan tí ó lè dá ìjàmbá ojú pópó lẹ̀. Eléyìí ló fa tí èmi ò kí ń fi bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí tí mo bá ń bínú nígbàtí èyàn bá wà nínú ọkọ̀ ole jẹ́ n kan tí yó jẹ́ kí awakọ̀ na sí ọkọ̀ wa, òsì lè dá ìjàǹbá ojupopo kalẹ̀.

Ó mọ̀ bí mi ńnú gidi ni kí n pa'rọ̀ irọ́ pípa jẹ́ ǹkan tí mo lòdì sí gidi gan, nítorí pé ẹni tó bá pa'rọ̀ yóò jalè, ẹni tí ó sì jalè, ó ti ń parọ́. Nǹkan tí ó fà leléyìí tí èmi fi ní, tí èmi fi nífẹ̀ẹ́ sí irọ́ pípa. Ó jẹ́ pé tí mo bá rí ẹniti ó bá pa'rọ̀ fún mi, nǹkan báyìí ó máa ń bí mi nínú gidigidi. Ìdílé leléyìí tí mo fi máa sọ fún àwọn ènìyàn pé gbogbo ǹkan ló lè ṣe fún mi tí mo lè gbà, àmọ́ kí ènìyàn má parọ́ fún mi rárá.

Mo máa ń ra ounjé jíjẹ ní ilé ibi tí ó ti ń ní ilé ìtajà tí a ti ń ta ounjé jíjẹ ní ọ̀pọ̀lọpọ̀. Ní agbègbè mi, a ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà tí wọ́n ń ta ounjé jíjẹ, àmọ́ ilé ìtajà tí mo máa ń ra ounjé jíjẹ púpọ̀ jù, ó jẹ́ ilé ìtajà tí wọn mọ̀ tọ́nítọ́nú, tó sì jẹ́ pé wọ́n máa ń ní nǹkan oko tó tutù rọrùn, àbí àwọn nǹkan òjọ́, àbí nǹkan oko tó tutù àbí àwọn nǹkan oko wọn sì leléyìí, wọn ò kí ń fi nǹkan oko wọn ṣeré.

Tó mo máa gbé pàpò owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mo ni láti jẹ́ pé mo ti yọ àwọn èye tó ṣe kókó lára èyí tí wọ́n fi pamọ́, èyí tí wọ́n fi ra oúnjẹ sílẹ̀ àti èyí tí wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan bukátà lo ilé. Lẹ́yìn ìgbà náà èyí tó bá kú, wọn ò lè pín náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láàrin wa. Àwọn yọ́ò sì àwọn ọ̀rẹ́ mi torí pé wọn ò ní owó lọ́wọ́, àwọn ni wọn o pín náà pẹ̀lú.

Àwọn tó mọ̀ ọ́n ṣe kí n tó lọ sùn ni pé mo mọ̀ wípé dájú pé mo se eré ìdárayá díẹ̀ rán pé ó tó kí mo lọ sùn. Mo si mu omi tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Àwọn nǹkan wọ̀nyí ní àwọn nǹkan tí mo mọ̀ wípé mo ṣe kí n tó lọ sùn. Nítorí àtí pé mo rí pé mo ti ti wá ti kó wá ká ti ń kí n tó sùn mo ti mo ti fi fóònù mi kalẹ̀. N ò tẹ fóònù mo láti lè sùn dáadáa.

Ọ̀nà tí mo ń gbárìn láti ṣe eré ìdárayá lójoojúmọ́ ò ní pé láti lọ sí ilé eré ìdárayá láti sáré káàkiri àti láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìdárayá mìíràn tí ó ṣe kókó. Àmọn mọ nífẹ̀ẹ́ sí láti máa rìn nígbà mìíràn, láti rìn láti ibì kan sí ibì kan. Elé yìí náà jẹ́ ọ̀nà tí eyan máa ń gbà se eré ìdárayá. Àwọn ọ̀nà yìí ni àwọn tí mọ máa ń gbà seberé ìdárayá.

Rí kà mi, iye owó jẹ́, owó jẹ́ nǹkan tí ó máa n lọ sókè tó máa n bọ̀ sílẹ̀ nítorí pé ohun tí ó n ṣẹlẹ̀ ní inú ọrọ̀ ajé orílẹ̀ èdè wa yìí, nítorí pé nítorí ohun tí wọ́n ń pè ní inflation. Inflation jẹ́ nǹkan tí ó n kóba owó wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a n lò ní orílẹ̀ èdè yìí a máa n kó wá wọlé lókè òkun, yìí ló fa tí owó wa tí ò fi dúró sójú kan, tó máa n lọ tó máa n bọ̀ bíi ẹpọ̀n aago.

Gbigba àlejò dáadáa, o jẹ gbigba àlejò ti o jẹ àlejò ti a gba pẹ̀lú àpọ́nlé àti ìfẹ́ àti ìrẹ̀lẹ̀, to sì jẹ́ pe àlejò téèyàn tọ́jú, téèyàn fún ni jíjẹ, téèyàn fún ni mímu. Àwọn ọ̀nà yìí ni a fi máà ń gba àlejò dáradára tó ṣe pé enì yíì kò ní gbàgbé ọjọ́ tí o wá sí ọ̀dọ̀ rẹ̀.

Èmi àti àwọn ọmọṣẹ́ mi àti àwọn ọ̀rẹ́ mi á jọ ṣe iṣẹ́ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Iṣẹ́ náà jẹ́ iṣẹ́ kan tí ó lágbára díẹ̀, tí ó sì jẹ́ pé ó gbà wá ní ọjọ́ mẹ́ta tí a fi ṣeé. Èmi àti àwọn wọ̀nyí ni, àwọn wọ̀nyí ni mo pè tí a fi jọ ṣiṣẹ́ yìí tó fi jẹ́ kí ó yá mi láti tètè parí iṣẹ́ yìí. Wọ́n sì wúlò gidi gan-an fún mi nítorí pé wọ́n jẹ́ akínkanjú.

Ọjà jẹ́ ọjọ́ kan tí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tón máa n lọ sọ́jà láti ra ohun jíjẹ mímú, níná ni láti ra ohun jíjẹ mímú tó sì jẹ́ pé ọjọ́ yí náà ni àwọn èèyàn máa ń gbé ọjà lọ́jà láti tà láti fi rí owó táwọn náà ó fi ṣe ìgbésí ayé wọn. Ọjọ́ ọjà jẹ́ ọjọ́ kan tínu àwọn èèyàn máa ń dùn tó sì jẹ́ ọjọ́ tí àwọn èèyàn máa ń rí owó tó sì jẹ́ ọjọ́ tí ó dára nínú ìtàn àwọn ènìyàn.

Túmunu túmọ̀ sí nígbà tí àwọn èèyàn tí wọ́n bá ń pàrọ̀, ẹni tí ò kí ń pàrọ̀, ẹni tí ò kí ń pàrọ̀, ẹni tí ó máa ń sọ òótọ́ òdodo bó ti le wulẹ̀ kó korò tó, tó sì jẹ́ pé ó máa ń kóra rẹ̀ ní ìjánu láti pàrọ̀. Àwọn ènìyàn yìí ni àwọn èèyàn tí à ń pè ní èèyàn òtítọ́. Iru àwọn fẹ́ràn, irúfẹ́ àwọn èyàn báyìí ni àwọn èyàn tí à ń pè ní èyàn òtítọ́, tó sì jẹ́ pé irú wọn kò sì gbà là má rí wà.

Lèrò mi, n tó sọnù ní agbègbè mi, òhun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọ kékèké àwọn ọ̀dọ́mọké àwọn ọ̀dọ́mọdé wòn ò fẹ́ tẹríba fágba mọ́, bẹ́ẹ̀ sì ni agbalàgbà náà ò fẹ́ ṣe sùúrù fún àwọn ọ̀dọ́mọdé mọ́. Eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ń ṣẹlẹ̀ lagbègbè mi, tí mo sì jẹ́ pé wọn wù mí láti wá ojútùú sí ìṣòro náà láìpẹ́ lọ́jọ́jọ̀jọ̀. Bọ̀ àmọ́, ọ̀pọ̀lọpọ̀ imií wà to se pé wọ́n ń ṣe tí ó si.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì tó wà ní orí àbí lábẹ́ lẹ́tà yìí ni wọ́n sọ nípa ohùn tí lẹ́tà náà tí ó gbé gẹ́gẹ́ bí "l" gẹ́gẹ́ bí "sh". Àwọn àmì tí ó wà lábẹ́" àti "a" wọ́n ni wọ́n kọ́ọ́ lọ́nà kan náà, àmọ́ àmì tó wà lábẹ́ "e" ní a mọ̀ pé "e" lé lé, bẹ́ẹ̀ náà ni "c" àti".

Ọ̀nà tí mò mo n gbà kí àwọn ènìyàn ni mò mo ń kí àwọn ènìyàn pẹ̀lú àpọ́nlé àti àti àpọ́nlé àti àti ẹ̀yẹ. Ọ̀nà yìí ni ọ̀nà tí mò mo n gbà kí àwọn ènìyàn nítorí pé àpọ́nlé lára fẹ́ kí kí àwọn ènìyàn yóò sì sọ ó yóò sọ jáde. Ọ̀nà tí ọ̀nà ọ̀nà tí ẹeyan gbà mu àwọn ẹni yi bí ẹeyan ṣe mu àwọn ènì yí yálà eeyan mú lẹ̀ní àpọ́nlé ni àbí eeyan mú ení náà lení àbùkù.

Tí mo máa ń gbà lo àkókò lójú ọ̀nà ni láti tú àkókò tí mo bá rí àye, mo máa ń fi àkókò mi ṣe àwọn ǹkan tó ní ìtumọ̀ yálà kí ma kàwé àbí kí ma wo àwọn iṣẹ́ tí mo ti ṣe ṣáájú láti wo wọn sí i láti wo ọ̀nà tí mo lè gbà tí mo lè fi tẹ̀síwájú níbí àwọn iṣẹ́ yìí. Àwọn ǹkan tí mo ma ń sẹ ni nígbà tí mo wà ní ojú ọ̀nà.

Àkókò ojói ó jẹ́ nǹkan tí o máa n nípa lórí ọjọ́ ò mi dáradára nítorí pé àkókò ọjọ́ yóò sọ irú nǹkan oúnjẹ tí èyàn jẹ, irú aṣọ tí èyàn wò, irú, irú oúnjẹ tí èyàn jẹ́, irú aṣọ tí èyàn wò, àti irú bàtà tí èyàn ó wò ló fi jẹ́ pé àkókò ọjọ́ ó ṣe pàtàkì. Tí ó bá jẹ́ 'nú òjò, ó ṣe é ṣe kí n máa wọ àwọn aṣọ òtútù.

Mo je eǹikan tí mo tí mi ò nífẹ̀ sí láti máa fi ohun kan sofo yálà oúnjẹ ni, àbí ohunkóhun tí ò bá le jẹ́ nítorí pé ọ̀nà yìí ni ọ̀nà tí ẹ máa ń gbà sọ òwo náà tí ó sì je pé tí oúnjẹ bá kù wọn ó gbe pamọ́, tó bá sì ti díjọ́ kejì wọn ó gbe raná tí ó sì je pé wọn ò lè jẹ oúnjẹ yìí. Èmi ò kí n da oúnjẹ ọjọ́ kejì nu jíjẹ ni máa ń jẹ́ nítorí pé mo ní èrò àgbé tí à maa fi ń gbọ́ oúnjẹ pamọ́.

Mo rántí jù, oun ni ọjọ́ tí ìyá ìyá mi tó ra fóònù àkọ́kọ́ tí mò ń lò tí mo lò tó ra fún mi. O jẹ́ ọjọ́ kan tí mio lè gbàgbé nínú ìgbésí ayé mi tí ó sì jẹ́ pé mò ń rántí, nítorí àwọn kosí akẹgbẹ́ mi tó ní ẹrọ ìbánisọ̀rọ̀ fóònù lákòókò tán sọ yìí, èmi ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ní ẹrọ ìbánisọ̀rọ̀ fóònù ní gbogbo agbègbè mi. Eleyi wa jẹ́ ìwúrí fún mi.

Iṣẹ́ tí mo mọ̀ ó ti yí padà ní òní ran ran gidi gan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ló ti jáde tó jẹ́ kí iṣẹ́ ṣíṣe rọrùn gẹ́gẹ́ bí àwọn AI àtàwọn onírúuran fẹ́ ǹkan mìíràn tó jẹ́ pé èèyàn lè lò láti fi wáṣẹ́ tò àbí láti ṣiṣẹ́. Eleyii jẹ́ kí iṣẹ́ ṣíṣe kó rọrùn ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ nà ti yí padà ní ọ̀nà ta ń gba ṣé wọ́n sí ọ̀nà tuntun nítorí AI.

Aṣọ híhun, aṣọ ìbílẹ̀, ó jẹ́ aṣọ kan tí ọ̀nà tí àwọn eeyan n gbà tí ọ́n mo fi ń hun aṣọ ní onírànràn. Yálà onírànràn aṣọ tí àwọn eeyan máa ń hun. Eléyìí wọ́n ó si lò, wọ́n ó lo òwú lẹ́yìn òwú, wọ́n ó lo, wọ́n ó fi sí àwọn ìpakà lẹ́yìn ìpakà, wọ́n ó fi àwọn irinṣẹ́ oríṣìíríṣìí sí i tí wọ́n o sì fi hun àwọn aṣọ yìí. Eléyìí ni ọ̀nà tí wọ́n gbà hun aṣọ nípa ti ìbílẹ̀.

Dandan ni ká ṣiṣẹ́, dandan ni ká ṣe ayé, ká ṣe ayé, dandan ni ká ṣe àwọn méjeji yìí. Àmo eyan o gbodo jẹ́ kí nkàn kó pa kan lára. Tí mo bá wà níbí iṣẹ́ n ò síṣẹ́, ṣùgbọ́n tí mo bá ti dé ilé n ò ní ṣe iṣẹ́ kankan mọ́ ó ti di ìgbésí ayé. Eléyìí jẹ́ ọ̀nà tí mo fi máa ń ṣe ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé, ìgbésí ayé mi láti má jẹ́ kí ikàn kó pa ìkejì lára.

Ẹ̀rọ tí mò ń lò nínú ilé ìdáná ó pọ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bí ẹ̀rọ amú nǹkan tutù, ẹ̀rọ amú nǹkan gbóná, ẹ̀rọ tí a fi ń lọ àwọn ohun kan ohun mèremère àti ẹ̀rọ tí a fi ń dáná. Àwọn ẹ̀rọ wọ̀nyí, àwọn ẹ̀rọ yìí àti ẹ̀rọ tí à ń kó àwọn nǹkan tí a fẹ́ kó dè yí, ẹ̀rọ aṣọ̀nkọ̀dè yíyìí, mo ní ẹ̀rọ aṣọ̀nkọ̀dè yìí ná. Àwọn ẹ̀rọ yìí ni tó sì wúlò fún, fún iná dídá àti láti fi nǹkan pamọ́.

Lerò mi bí ìgbéyàwó ṣe ń yí padà, òhun ni pé tí nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ara wa ìgbéyàwó yóò dùn torí pé kò ní ti sí, a ní ti mọ̀ rí àṣìṣe ara wa àmọ́ bí ọjọ́ bá ṣe ń lọ tó ń ogún ojo gori ọjọ́, ni ọkọ àti iyawọ̀ bẹ̀rẹ̀ sí ríṣe àṣìṣe ara wọn tí eleyi sì le fa tí ó ọ̀nà tí ó le fa gbọ́nmi sí omi ò tó láàárín wọn àmọ́ tí wọn ò bá wo, tí wọn ò bá fira wọ́n lẹ̀, tí wọn ò bá ríra wọn gẹ́gẹ́ bí ẹni tí ò lè ṣe tọ́ ṣọ́nà, eléyìí yoó jẹ̀ kí wọn tètè yé, kí ọ̀rọ̀ ara wọn tètè yè ará wọn.

Mo máa ń pàdé àfojúsùn sitá mi torí pé mo ní kiní kan tí ó nífẹ̀ẹ́ sí láti máa fi láti máa ṣe àfojúsùn. Àfojúsùn yí sì ni ohun kan tí mo nífẹsí tó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ma ń ṣiṣẹ́ kárakára tó kì í fi pé pàdé àfojúsùn mi, tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pàdé àfojúsùn mi lóòrèkóòrè.

Nígbà tí oúnjẹ kò jáde dáradára, òhun ni ọjọ́ tí mo se búrẹ́dì. Búrẹ́dì yìí mo ṣeé, mo sì fi ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ síi, tí mo sì fi ọ̀pọ̀lọpọ̀ èròjà síi. Àmọ́ ńgbà tí mo se oúnjẹ yìí tán tí mo bake ẹ̀ tán, oúnjẹ yìí kò jáde dáradára tí ó sì dójú tì mí. Léyìí ni ìgbà tí mo, tí mo ṣe ìpàdé nípa bó bá fẹ́ dá léṣe, mo fẹ́ nípa, ní ìpàdé tí, nípa tí mo se oúnjẹ, tí oúnjẹ yìí tí ó ṣe dára dáradára.

Iṣẹ́ tí mo nílò ní bí ní bí ọdún tí ń bọ̀ òhun ni láti kọ́ nípa àwọn ẹ̀rọ ọgbọ́n. Àwọn ẹ̀rọ ọgbọ́n jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kọ́ nísinsìnyí tó sì jẹ́ nǹkan tí ó mú ṣẹ́ya tó sì jẹ́ nǹkan tí ó dára fún òmo ènìyàn látì kò ni àkókò tàwà yìí. Òhun tó n fẹ́ nísìfẹ̀ láti nílò láti kọ́ ní ọdún tí ń bọ̀ yìí, òun ni ẹ̀rọ ọgbọ́n.

Bẹ́ẹ̀ni mo mọ n rántí àwọn aalá mi, ààlà tí mo bá lá nígbà tí mo bá sùn, mo mọ n nati wọn dáradára tose pé nígbà tí mo bá jí sáyé wọn ó ṣi nàti àwọn aalá yìí bí wọ́n ṣe ṣẹlẹ̀. Amo kò i ṣe gbogbo aalá náà mo maa n rántí amọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo maa n rántí àwọn aalá mi, àwọn aalá tí tì mio bá ṣi bà si rántí náà, tí mo bá jókòó tóbá si padà yà hun o padà rántí bí aalá náà ṣe ṣẹlẹ̀.

Bẹ́ẹ̀ni, wọ́n ń gba àwọn ímeèlì àìwúlò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó sì jẹ́ pé àwọn ímeèlì àwúlò yí nígbà tí mo bá ti wọ inú email wọ́n, èmi máa ń yọ wọ́n kúrò tí mo sì máa yọ ọ́ lọ sí inú akoto t'ọ́n ń pè ní trash láti má fi disturb mi. Bẹ́ẹ̀ni, mo máa ń gba email, tó sì jẹ́ pé mo máa ń gba email àìwúlò. Àwọn email àwúlò yí má ń delete wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà.

Ohun tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábàṣiṣẹ́pọ̀, sí ra àwọn alábàṣiṣẹ́pọ̀ mi, òun ni pé mo jẹ́ enikan tí mo nífẹ̀ sí ẹ̀kọ́, tí mo sì fẹ́ràn ẹ̀kọ́, tí mo sì fẹ́ràn láti máa kọ́ ohun tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àkókò. Àwọn ǹkan wọ̀nyí ní àwọn ǹkan tí mo máa ń ṣe láti lè tayọ sí ra àwọn alábàṣiṣẹ́pọ̀ mi nítorí pé mo máa ń kọ́ ẹ̀kọ́ ní loorekoore.

Wo, rárá, gbogbo wọn kò ní mo mọ̀ dáradára, àbí mo mọ àwọn aládùúgbò mi tó súnmọ́ mi, mo mọ̀ wọ́n dáradára, àmọ́ àwọn ẹyi tí ó súnmọ́ mi, òun o mọ̀ kankan nípa wọn. Bẹ́ẹ̀ ni, mo mọ àwọn aládùúgbò mi, kọ̀ọ̀kan inú àwọn aládùúgbò mi dáradára, àmọ́ kò ì se gbogbo wọn, nítorí pé kò sí àyè fún mi láti mọ gbogbo wọn. Àfi yàfi àwọn tó súnmọ́ mi nìkan, àwọn ni mo mọ̀ dáradára, torí mo máa ń se ìwádìí nípa àwọn arádùúgbò mi tó súnmọ́ mi.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rí, tó sì jẹ́ pé mò máa ń lọ sí òde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti nígbà tí mo bá ní t'ọ́n bá pè mí sí ṣíṣe àbí tí mo bá ní ṣíṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń lọ sí òde tó sì jẹ́ pé òde lílọ ó jẹ́ ǹkan tí ó dára, ó jẹ́ ọ̀nà láti gbà láti pàdé àwọn èèyàn tuntun àti láti mọ̀ ní láti mọ̀ nípa àṣà àti ṣe.

Ohun tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn ni aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, aṣọ tí ó ní wúwo pọ̀ àti won si pe àwọn oloyinbo sì ń pè ní pyjamàs. Aṣọ yìí ni aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Ilé yìí yóò fi jẹ́ kí n rí ààyè sùn tí ó sì jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi tí ó bá sì ti digba òtútù yóò jẹ́ kí órú mu mi. Ìdílé leyii ti mo fi like ti mo fi fẹ́ran aṣọ yìí.

Lero mí ohun tí ó máà ń sọ, ohun tí wón máa ń sọ eyan pọ̀, òun ni àpọ́nlé àti láti máa wá ẹni ní loòrékoórè, láti máa péjọ lóorèkóorè, lasi ti máa fi ìfẹ́ hàn síra ẹni. Àwọn nkan won yìí, ni àwọn nkan ti mo lero pe o maa n so iran ebi, ara, ọ̀rẹ́, ojulumo lo so won papọ̀ eleyi sì jẹ́ nǹkan tí ó máa ń sọ iran papọ̀.

Agbègbè mi ó ti yí padà gidi gan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà nígbà tí mo wà kékeré. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé, àwọn àwọn gbọ̀ngàn ìṣàfihàn eré, àwọn gbọ̀ngàn ìtajà, àwọn agbọ̀ngàn oríṣiríṣi àti àwọn ilé nlá ńlá ló ti yí padà ní àdúgbò mi nísìn, tó sì jẹ́ pé tí mo bá padà, tó bá jẹ́ pé wọ́n gbé mi kúrò ní àdúgbò yìí nígbà tí mo wá kéré, nígbà tí mo bá dé bẹ̀ nísìn, n ò lè dábẹ́ mọ̀ mọ́.

Iṣẹ́ tí ó wù mí, òun ni láti kọ́ nípa ẹ̀rọ ọgbọ́n. Ẹ̀rọ ọgbọ́n jẹ́ ǹkan tí ó wù mí gidi gan, nítorí pé ó jẹ́ ǹkan tí ó gbajúmọ̀ lákokò tawá yíì, tó sì jẹ́ ọ̀nà kan tí àwọn èèyàn ń gbà tí àwọn èèyàn ń gbà fi sọ iṣẹ́ di ìrọ̀rùn. Ẹ̀rọ ọgbọ́n, ó wù mí láti kọ́ ẹ̀rọ ọgbọ́n, àmó, ṣùgbọ́n kò tíì sí ààyè láti kọ́ ẹ̀rọ yìí, láti kọ́ iṣẹ́ yìí, tó sì jẹ́ pé mò ń wá ọ̀nà àbáyọ láti kọ́ iṣẹ́ yìí, nítorí pé iṣẹ́ ìgbàlódé ni.

Bẹ́ẹ̀ni, ní èrò mi ènìyàn máa ń yí padà bí wọ́n ṣe ń dàgbà si. Nítorí pé ìrírí tí wón ti ní ó ti lé kún tó sì jẹ́ tírirí yìí tí ò sì máa ń nípa nínú iye ìgbésí ayé ọmọ ẹ̀dá bí èèyàn se n dàgbà. Yálà ó jẹ́ ìrírí aburú ni àbó jẹ́ ìrírí rere ni. Eléyìí máa ń jẹ́ ǹkan tó máa ń ní, tó máa ń ní, tó máa ń ní, tó máa ń yí, tó máa ń sọ nípa bí ọjọ́ alẹ́ èèyàn yóò ṣe rí.

Ohun èlò jé ohun kan tí ó se kókó ti èèyàn ní lò láti fi se àwọn iṣẹ́ òjó èyàn àbí láti fi se àwọn nkan tí èyàn bá fé se. Ọ̀nà tí mo máa n gbà rí àwọn ìpèsè ohun èlò ni láti so fún àwọn tí ó n tà kalẹ̀ kó tó di pé mo ó re ilé rè làti so fún won àti láti wa lo sí àwọn ìlú tí mo mò pé wón ti se àwọn irú nkan fé bè.

Èyí jẹ́ ǹkan tí ó wọ́n máa ń kún èèyàn nígbàtí ènìyàn bá ṣe dáadáa ní ibikíbi nínú ǹkan tí èèyàn bá ṣe. Ẹyìn sì jẹ́ ǹkan tí ó common tí ó ṣe tí ó gbajúmọ̀. Ẹyìn jẹ́ ǹkan tí ọ̀nà tí a máa ń gbà fún èèyàn ní Korea. Bẹ́ẹ̀ni mo máa ń gba ẹyìn. Àmọ́ ọ̀nà tí mo máa ń gba ẹyìn ni pé mo máa ń gba ẹyìn pẹ̀lú ìtẹríba àti ọ̀wọ̀ àti àti àti ọ̀wọ̀.

Bẹ́ẹ̀ni etí mi dára, etí mi dára gidi gan, tó sì máa ń gbọ́rọ̀ kété kété ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó sì jẹ́ pé kò sí nǹkan tí àwọn ènìyàn ń sọ, yán la wọ́n ń sọ ní kẹlẹ́ àbí wọ́n ń sọ kó ṣe kí etí mi kì ń gbọ́, tó sì jẹ́ ǹkan tí mo kẹ́, tó sì jẹ́ pé ǹkan tí mo mọ̀ nígbà tí mo lọ sí ilé ilé ètò iléra wọ́n sọ fún mi pé wọn ní kó sì ǹkankan tí ó ṣe etí mi.

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ó jẹ́ iṣẹ́ kan tí mo nífẹ̀ẹ́ láti máa ṣe nítorí pé ó jẹ́ iṣẹ́ kan tó dára gidigan. Yàtọ̀ sí pé eeyan ń gba owó lọ́wo àwọn akẹ́kọ̀ọ́ àti pé eeyan ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́. Ìyẹn náà ń fi àkókò náà kọ́ yan lẹ́kọ̀ọ́, tó sì jẹ́ pé òun yìí yóò jẹ́ kíkọ́nilẹ́kọ̀ọ́, yóò jẹ́ kí eeyan mọ̀ dáradára, yóò jẹ́ kí eeyan mọ̀ dáradára nípa iṣẹ́ tí wọn, tí eeyan ń kọ wọn. Eléyi lofa tí mo fi nífẹ̀ẹ́ sí, ní, tí mo, eléyi lofa tí mo fi nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi nítorí pé oúnjẹ ọ̀sán yìí, ó jẹ́ àkókò láti fi mọ̀ nípa àwọn oníbàárà mi àti láti fi kéré láti fi so ìfẹ́ pọ̀ lára àwọn oníbàárà mi. Eléyi ló fàá, torí pé ìgbà tí mo ba fẹ́ je oúnjẹ ọ̀sán, wọ́n jókòó sàárìnwọ́, tí a sì jọ tọwọ́ bọ̀ wọ́, tájọ tí ọwọ́ bọ̀wọ́, tí a sì jọ jẹ oúnjẹ. Bẹ́ẹ̀ ni mo mo ń jẹun pẹ̀lú àwọn oníbàárà mi oúnjẹ ọ̀sán mi pẹ̀lú àwọn oníbàárà.

Mo nífẹẹ láti má a fi ǹkan pamọ́ púpọ̀, yalá ohunkóhun tí mo bá ní nítorí ǹkan tí a bá fi pamọ́ ni ó n ní iyì lofà lọ́sì fà. Torí pé mo fi nífẹẹ láti má a fi ǹkan pamọ́, àwọn ọrọ, àwọn ọ̀rọ̀ ìgbaniwọlé mi mo nífẹẹ sí láti má a fi wọ́n pamọ́, láti fi wọ́n sí ibi tí ẹnikẹ́ni kò ní ti tètè rí. Eléyìí ni mo fi nífẹẹ si láti ní ọ̀nà tí mo gbá láti má a fi àwọn ọ̀rọ̀ ìgbaniwọ́lé mi pamọ́ rẹ̀.

Ògì, òhun ni àgbàdo àbí ọkà bàbà àbí ti a lọ́ tí a ti pò ti a lórí iná. Àmọ́ ẹ̀kọ ni ohun tí a fi ògì tí a fi pò nígbà tí a bá gbomi kaná tí a sì fọ ògì yìí a dà ògì yìí sórí iná nígbà tí omi bá ho aa si pò papọ̀. Ohun tí ó bá jáde lẹ́yìn ìgbà náà, òhun ni ògì, òhun ni ẹ̀kọ.